Mo fẹ́ràn Kọfi nítorí pé ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì láti máa mu ní òrékóòrè, pàápàá jùlọ tí ó bá jẹ́ àárọ̀ tí, ẹ́, gbogbo ibi tutù díẹ̀. Mo fẹ́ràn láti máa mu coffee dáadáa. Ẹ́, ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá fẹ́ máa lọ sí ibi iṣẹ́ ní àárọ̀ tí n ò ní àǹfààní láti se oúnjẹ tàbí kí, ẹ́, mo wọ inú kitchen láti ṣe àwọn nǹkan kan tí ó lè fún mi ní oúnjẹ. Ẹ́, ìgbà kí ìgbà tí n bá ti rí, ẹ́, tí n bá ti ní àǹfààní báyìí ni mo máa ń, ẹ́, lọ ra Kọfi tí màá sì mú. Ẹ́, tí n bá sì mú a Kọfi náà, ó máa dàbí ìgbà tí mo ti jẹ oúnjẹ àárọ̀ tí ó máa ń fún mi ní àǹfààní láti ṣe à gbogbo nǹkan tí ó yẹ kí n ṣe ní àárọ̀ náà, ní jẹ́ pé mi ò sì ní jáya rárá wípé, ẹ́, n ò tí ì jẹun. Ẹ́, mo fẹ́ràn láti máa mu na Kọfi dáadáa. Ṣùgbọ́n tíì náà jẹ́ ohun pàtàkì tí mo máa ń mu náà ní àràárọ̀, ẹ́, tí, ẹ́, inú mi sì máa ń dùn sí tí n bá ti mú. Ṣùgbọ́n Kọfi jẹ́ iye, ó jẹ́, ẹ́, ohun tí mo fẹ́ràn láti máa mú, ẹ́, jùlọ. Ẹ́, inú mi máa ń dùn dáadáa tí n bá mu Kọfi, ẹ́, tí n bá ti ẹ́ tí ì jẹun rárá. Ṣùgbọ́n Kọfi, ẹ́, Kọfi jẹ́ nǹkan tí mo fẹ́ràn láti máa mú. Ẹ́, tí n bá fẹ́ jáde lọ sí òde tí, ẹ́, ó sì, tí mo ò tí ì jẹun, tí mo dẹ̀ sí fẹ́ kí nǹkan kan ó dúró nínú mi tí ó ń ṣe, ẹ́, omi lásán, ẹ́, màá po Kọfi, màá sì mú. Ẹ́, inú mi máa ń dùn gan, torí ó máa ń dúró gẹ́gẹ́ bí, ẹ́, ó máa ń dúró gẹ́gẹ́ bí, oúnjẹ. Ẹ́, so tó bá dẹ̀ tí wá yá tí mo bá ríi pé, ẹ́, mo ti, mo ti, mo ti wá ṣe àwọn nǹkan tí ẹ́ kí n ṣe ní àárọ̀ ní ọ́fíìsì mi, ẹ́, ohun tí mo máa ń ṣe ní, ẹ́, ẹ̀yìn ìgbà yẹn ni pé màá ṣẹ̀ṣẹ̀ wá lọ wá oúnjẹ kan rà. Tàbí tí n bá ní àǹfààní láti padà sílé kí n lọ se oúnjẹ, màá lọ, màá sì se oúnjẹ, màá wá jẹ oúnjẹ gidi sínú. Ẹ́, ṣùgbọ́n ní ìwọ̀n ìgbà tí n ò tí ì ní àǹfààní láti wọ kitchen ní àárọ̀ kùtùkùtù, Kọfi ló máa ń jẹ́ ohun tí mo máa ń kọ́kọ́ ń jẹ, ohun, ohun tí mo máa ń kọ́kọ́ ń mu tí inú mi sì máa ń dùn sí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ẹ́, mo fẹ́ràn láti máa mu Kọfi, ẹ́, ju wípé kí n máa mu tíì ní àràárọ̀, ẹ́, bí mo ṣe máa ń ṣe tẹ̀mí níyẹn.

Bí mo ṣe máa ń ran àwọn ènìyàn lọ́wọ́, ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí n bá ní eh ohun tí mo mọ̀ wípé eh àwọn ènìyàn kọ̀ọ̀kan ò ní lọ́wọ́ tí mo sì ní àǹfààní láti ràn wọ́n lọ́wọ́, eh o máa ń jẹ́ ohun pàtàkì kan fún mi láti ṣe ìrànlọ́wọ́ fún wọn. Eh àwọn ọ̀nà tí mo máa ń gbà láti ṣe ìrànlọ́wọ́ ni wípé tí mo bá ní ohun, ohun, ohun náà lọ́wọ́ tí mo fẹ́ fi ṣe ìrànlọ́wọ́ fún àwọn ẹ̀dá tí mo wọ̀, tí mo mọ̀ wípé wọn ò ní, eh nǹkan tí mo máa ń ṣe ni wípé mo máa ń lọ sí àwọn agbègbè ibi tí mo mọ̀ wípé mo ti lè ṣe ìrànlọ́wọ́ fún wọn, eh màá sì pín oríṣìíríṣìí nǹkan fún àwọn ẹ̀dá bẹ́ẹ̀. Eh ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni tí mo bá fẹ́ lo àwọn online náà láti ṣe ìrànlọ́wọ́, tí n bá lọ sí online yìí mo máa ń pín àwọn gift fún àwọn ènìyàn ní online. Eh tí online yẹn ni wípé ó má ń àwọn ènìyàn máa ń pọ̀ dáadáa tí mo máa ń kójọ tí mo sì mọ̀ wípé mo lè pín àwọn oríṣìíríṣìí nǹkan láti bẹ̀ lọ fún àwọn tí wọ́n bá ń bèrè tàbí àwọn tí mo mọ̀ wípé wọn ò ní rárára. Eh tó bá dẹ̀ jẹ́ ní eh ìgbà mìíràn, òmíràn náà ní ojú títì, mo máa ń lọ sí àwọn agbègbè kọ̀ọ̀kan tí mo mọ̀ wípé àwọn agbègbè bẹ́ẹ̀ eh àwọn ènìyàn tí wọ́n ò ní ní ìbẹ̀ún. Wọ́n máa ń pọ̀ dáadáa. Eh mo sì máa ń lọ síbẹ̀, màá lọ bá wọn, màá sì fún wọn ní àwọn eh ohun tí mo ní èrò wípé wọn máa nílò. Eh nípa apá jù lọ, mo máa ń já àwọn nǹkan bí i oúnjẹ, màá pín káàkiri fún àwọn tí wọn ò ní. Eh ìgbà òmíràn tẹ́ tu wà tí mo bá ní díẹ̀ sí àpò tí mo mọ̀ wípé àwọn fúnra wọn, wọ́n máa nílò láti lo owó, màá fún wọn ní owó. Eh wọ́n á sì gbà. Eh àwọn ìgbà òmíràn náà tún wà tí màá lọ sí àwọn su àwọn school. Tí bá dé àwọn school, màá lọ rí àwọn eh àwọn tí wọ́n ní school náà tàbí orphanage, màá pín àwọn nǹkan fún wọn níbẹ̀ tí màá sì jẹ́ kí wọ́n mọ̀ wípé àwọn nǹkan tí mò ń pín wọn yìí ó jẹ́ ohun tí mo fẹ́ kí ó dọ̀dọ̀ àwọn eh ẹ̀dá tí wọ́n nídìí àwọn ìrànlọ́wọ́ wọ̀nyí. Eh wọ́n máa fún mi ní eh assurance wípé eh gbogbo àwọn nǹkan tí mo pín, tí mo kó lẹ̀ eh wípé wọ́n màá pín káàkiri fún àwọn tí wọn ò ní. Eh bí mo ṣe máa ń ṣe àwọn ìrànlọ́wọ́ mi fún àwọn ẹ̀dá tí wọn ò ní nìyẹn. So ó jẹ́ ohun pàtàkì kan fún mi láti máa ṣe àwọn ohun bẹ́ẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà.

Bẹ́ẹ̀ni, mò máa ń pe àwọn oní ìbára tuntun nítorí pé, ẹ́ tí mo bá báwọn sọ̀rọ̀, ẹ́ ìgbà mìíràn wọ́n máa ń jẹ́ àwọn tí, ẹ́ wọ́n máa ń ṣe ànfàní fún mi tí n bá kọ́kọ́ kó àwọn ọjà mi dé. Ẹ̀ ìgbàkígbà tí nba ti kọ́jà dé tí àwọn oníbàára tuntun bá ti wá, ẹ́ mò máa ń pè-- mò máa ń gba nọ́mbà wọn, màá sì máa pè wọ́n ní òrékóòré tí mò tí ń ní àwọn ọjà tuntun tí mò tún ti ní sí orí àtẹ mi. Ẹ̀ ìgbà mìíràn dè tó wà tí mò bá rí àwọn oníbàára mi tó bá ń kọjá tí mò sì mọ̀ wípé wọ́n jẹ́ oníbàára tuntun tí mò lé ro wípé kí wọ́n ní ojú sí ọ̀dọ̀ títè mi tí òun ṣe pé bóyá wọ́n fẹ́ lọ máa bá àwọn ènìyàn mìíràn láti máa ra ọjà. Ẹ̀ kí n tó lè ní, ẹ́ wípé mo ní oníbàára tó pọ̀, ẹ́ pẹ̀lú títà wọn ti tuntun àti títà wọn tí wọ́n ti wà ńbẹ́tipẹ́ ni mò gbọ́dọ̀ máa pè ní òrékóòré kí àwọn oníbàára mi lè máa pọ̀ sí. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni tí mò máa ti rí wọ́n ní ìgboro mò máa kí wọ́n, mò sì máa pè wọ́n, sọ fún wọ́n wípé mò ti ní àwọn ọjà tuntun tí mò fẹ́ kí wọ́n bá mi kópa nínú ẹ̀, ki wọ́n bá mi rà. Ẹ̀ then mò tún máa ń pe àwọn oníbàára tí mò mọ̀ wípé, ẹ́ wọ́n jẹ́ ènìyàn pàtàkì ní àwùjọ tí wọ́n jẹ́ àwọn tí mò mọ̀ wípé tí mò bá bá sọ̀rọ̀ wọ́n máa ṣe, ẹ́ ohun tí inú mi máa ń dùn sí. Wọ́n máa bá mi ra ọjà, wọ́n máa bá mi rà níi bọ̀kú tí, ẹ́ ó sì máa ń jẹ́ ànfàní fún èmi náà fún ara mi tí mò ń kọ́jà wá láti ìgboro. Ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mò máa ń pè wọ́n àwọn oníbàára tuntun kí ojú wọn lè fà sí àwọn nǹkan tí mò ń tà. So mò máa ń bá wọn sọ̀rọ̀ dáadáa. Mi ò kú sí ìgbà tí máa ti kó ọjà tí ó jẹ́ ọjà tuntun wá sí orí àtẹ mi tí mi ò kí ń pe àwọn oníbàára tuntun mi tí mi ò kí ń bá-- mò máa ń bá wọn sọ̀rọ̀ ní ìgbà dé ìgbà. Ẹ̀ nítorí pé ó ṣe pàtàkì fún, ẹ́ ẹ́ okoòwò tí ó mọ̀, ẹ́ ohun tí ó ń ṣe láti máa bá àwọn oníbàára rẹ̀ sọ̀rọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí ó bá ní ànfàní láti bá wọn sọ̀rọ̀ kí wọ́n sì lè máa, ẹ́ bá ra àwọn ohun tí, ẹ́ ó ń tà ní ìgbà dé ìgbà. Ẹ̀ nítorí tí iru eyí bá ti ń ṣẹlẹ̀, ẹ́ oníbàára onítàn oun máa ma pọ̀ sí, a máa pọ̀ sí tí a dè mọ̀ wípé, ẹ́ ohun dáadáa ni, ohun tí ó ṣe pàtàkì láti máa ṣe tí onítàn oun bá jẹ́ okoòwò. Ẹ̀ okoòwò bí i títè mi, mi ò kí ń fi àwọn oníbàára mi ṣeré rárá, mi ò kí ń fi wọ́n ṣe, ẹ́ mi ò kí ń fi wọ́n ṣe eré tí èmi ò le, à tí mi ò le ṣe fún àwọn olókoòwò tí èmi náà ń bá ra ọjà. Mò máa ń fẹ́ràn láti máa, ẹ́ kẹ́ wọn nítorí pé àwọn náà ni òpómúléró gbogbo nǹkan tí mò ń ṣe.